Ilé jẹ́ ohun ibi gbé. Ilé jẹ́ ohun tá ń pè ní ibùgbé, ibùgbé ẹni. À, ibẹ̀ ni, ẹ, ẹ̀dá máa sọ̀rí sí tí ẹ̀dá bá jáde nílé. Tí ẹ̀dá bá jáde láàárọ̀ tó báa dé padà sí dálé láti fi ẹ̀gbẹ́ lébi kan àbí láti fi, láti fi wà ní abẹ́ àbò. À, ọ̀pọ̀ èèyàn ni ó wà níta ní ọjọ́ oni tí wọ́n ní ile lórí. Kadupé fún Ọlọ́run tí kò jẹ́ ki tí wá rí bẹ́ẹ̀. Àwọn tí wọ́n sì ní lórí náà kí sẹ́ pe á fi yo wọ́n kí ọba Ọlọ́run olọ́jọ́ oní kó túbọ̀ kí àwọn náà di oníle lórí. À, ilé jẹ́, ó jẹ́ kó dà, kò fẹ́, ó fẹ́, ilé jẹ́ ìkan nínú àwọn, à, ohun pàtàkì tí ẹ̀dá gbọdọ̀ ní torí ẹ̀dá tí ó bá nílé, kò yẹ fẹ́nu sọ. Bí ki èèyàn má sùn gọ́tà, sùn ibi tí ò yẹ kó sùn káàkaakiri. Ilé tó, kí wọ́n sùn ṣọ́ọ̀bù káàkaakiri. Kí olọ́hun má je kí orí bẹ́ẹ̀ fa wà láì ṣe weré. Àwọn ẹ̀dá tó bá ti yawèrè àbí tí ọpọlọ won, ó fi bẹ́ẹ̀ pé dáa dáa. Àwọn ni wọ́n sábà ní ilé lórí torí ilé jẹ́ kó dà, mo fẹ́ lé loun ló fẹ́ ṣe pàtàkì jù nínú gbogbo ń tan pè ní, à, o le so, ti àwọn eleebo wọ́n pè ní primary shelter. Ó fẹ́, ó ṣe, ó ṣe pàtàkì gidigidi gan. Ṣé pé ẹ̀dá ò gbọdọ̀ má nílé lórí. Àwọn ló sì máa sábà wà nínú ilé ni àwọn èèyàn. Kó dà tí ẹ̀yàn bá ní, tí ẹ̀yàn bá nílé, boya, èèyàn yá lè gbé àbí ó kọ́ fún ara rẹ̀ òun àti àwọn ẹbí rẹ̀ náà ni wón jọ wáa ń bẹ̀. To ni toun bá tun wá jẹ eńi tó sìn nǹkan, boya ó ní nǹkan ọ̀sìn. Ẹ̀yàn lè ní, ẹ̀eyàn lè máa sìn boyá bí adírẹ̀, e lè máa sìn ẹran, boya ẹni tó ń sìn igbìn nínú ilé rẹ̀. Té pé yóò rora yọ ibi ti n sìn ìn sí. Ẹ, àwọn tí wọ́n jẹ́ ẹni tó ti kọ́lé, tó sì ń dá ilé rẹ̀ gbé, àwọn lè ní, èmi sábà rí pé wọ́n gbádùn jù torí kò sí ẹni tó fẹ́ pè wọ́n ní jà àbí pè wọ́n lẹ́jọ́ pé nǹkan, nǹkan, nǹkan báyìí. À, torí a máa sábà rí àwọn èèyàn tí o je pé wọ́n ò dá gbé tí, ẹ, wọ́n jẹ́ boya bí pé wọ́n gba, wọ́n gba ilé nì ibìkan. A máa rí àwọn tí wọ́n máa ń sábà dojú kọ. Ẹ̀, gbómi ò tán. Ẹ̀n, ẹ̀, wọ́n lè ni àwọn kan o gba lẹ́, nígbà wò tí ṣe pé wọ́n máa fà oríṣìíríṣìí wàhálà àbí ifàkaja. Ọ̀kan ló ṣẹlẹ̀ ní àgbègbè ibi tí mọ́o n gbé láìpẹ́, à, nípa ọ̀rọ̀ iná. To jepe pé àwọn èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tu so kẹ́ tán forí gbà tán bá ara wọn jà lórí ọ̀rọ̀ pé, à, ó yẹ kí wọ́n san owó iná tí wọ́n ó fi ṣe omi. Ìyẹn tí a, òmi o fì wọlé tí àwọn fì máa rí omi nínú ilé. Ṣùgbọ́n ẹnìkan nínú àwọn èèyàn boya bí mẹ́wàá okò jà lẹ́ kọ̀ọ́ san owó ti ẹ, ó fi jẹ ẹ dá wọn iyokú dúró. Kò tún wá ní ọ̀rọ̀ íre lẹ́nu. Eléyìí lo wá fa wàhálà ìjà atì fà kaja láàárín, ẹ́, ẹni tí ó ń gba owó yìí àti ẹni tí ó kú tí ó ti san. Tí ó sì ṣe pé ó di ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ilé tó pé fúnra ẹeyan ni eyan ti dá kọ́ ilé, tí ẹ̀yàn dá gbé bẹ́ẹ̀ àbí ẹ̀yàn kó àwọn ẹbí rẹ̀ síbẹ̀ tí ẹ̀yàn jo n gbé, iru àwọn nǹkan báyìí báyìí ò ní máa ṣẹlẹ̀ torí ìmáa gbé, ìmáa dá gbé nínú ilé ẹni pẹ̀lú, pẹ̀lú òfin ti eeyan òní lẹeyan fi máa máa lò. Ìgbà to ba wu n yan leeyan le san owo ina. Ìgbà tó bá wù yan, lè yan lè san owó omi. Ìgbà tó bá wù yan, lè yan lè gba lẹ́. Kò sí pé dandan, ẹ ṣe báyìí, ni a sikọ̀ báyìí. Ẹ dọ́ bá, ẹ ṣe báyìí ní nǹkan báyìí. Ah, fún idi èyí a be olohun ki olohun dakun ko se ile tiwa fún wa. A sì, a sì ṣàdúrà fún gbogbo àwọn ènìyàn tí oje pé wọn níile lórí tí wọ́ n sun abẹ́ bíríìjì, abẹ́, abẹ́ ṣọ́ọ̀bù, abẹ́ ibi tí ojẹ pé òjò ogbọdọ̀ rọ. Òjò á pa wọ́n bẹ̀. A bẹ Ọlọ́run fún àwọn náà kólorun lọ́ dákun kó sọ̀wọ́n, kó ṣe wọ́n di ẹni tí o maá níle lórí ní kíákíá àti ní kíákíá.

Ah, o ti tó boya bí, o ti n lọ boya bí ọdún bí, ọdún méjìdinlógún báyìí. Mo rántí ìgbà ayẹyẹ, ehm, ìgbà ayẹyẹ ọjọ́ ìbí ọmọ ẹ̀gbọ́n mi. Ni ọjọ́ ìbí mo rántí pe mo sọnù. Kódà mo sọnù, mo sọnù kín tó sọnù ní ọjọ́ tá ń wí yìí. Ah, a ti kúrò ní ilé ní nkan boya bi àgogo bí mẹ́jọ àárọ̀ láti lọ síbi ayẹyẹ ọjọ́ ìbí ọmọ ẹ̀gbọ́n mi. Ah, ṣùgbọ́n ní kété tí a dé, tí a dé bẹ́ẹ̀, ibi tá ń jẹ́, ibi tó jẹ́ ibi ṣọ́ọ̀bù wọn òun ní a dé sí. A lọ sílé táàrà tà. Ah, ó sì ti jẹ́ wipé ibi ibiyi, mo ti dé bẹ́ẹ̀ náà ri ṣùgbọ́n ẹ̀ekan náà ni mo ti dé bẹ́rẹ́ ri. Nígbà tá a wáa dé bẹ́ẹ̀ tán, mo dúró, èmi àti ẹ̀gbọ́n mi la jọ dé bẹ́ẹ̀, ẹ̀gbọ́n mi obìnrin. Eh, ígbà tá a ṣà dé bẹ́ẹ̀, tá a jọ bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ tá ń ṣe, tá ń lọ, tá ń bọ̀, ibẹ̀ ti ṣú mi. Ṣùgbọ́n ohun tó fà á ni wípé ẹni tó mú mi dé bẹ́ẹ̀ gangan, òun ti lọ sílé ńtiẹ́. Ṣùgbọ́n mi wá padà wá sọ fún ẹnìkan kan nínú àwọn tí a jọ wá ń bẹ́ẹ̀ pé, "Èmi náà fẹ́ lọ kí n máa lọ ilé, torí to be je pe mó ba sọ bẹ́ẹ̀ fún wọn, wọ́n ò ní jẹ́ kí n lọ, tàbí kan wá ẹni to jẹ́ pé yóò mú mi lọ." Mo máa fẹ́ gbìyànjú kí èmi náà dá lọ padà sílé. Bi mo ṣe bọ́ sọna niyen tí mo n lọ sí ilé. Mo tì rìn fún boya bí iṣeju bi márùn-ún. Bi onáà se dàrú mo mi loju ti mi mọ ọ̀nà mọ́ níyẹn. Mo wá rìn, rìn, rìn, rìn, rìn, rìn, rìn káàkiri fún bí wákàtí méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ibe ni mo ti wá sunkún káàkiri. Ni mo wá sunkún káàkiri, mo wá padà rí ẹnìkan alánù kan tó rí mi tán pé, "Ah! Kí ló dé tó ń sunkún ọmọ kekéré yìí?" Mo ṣà ṣe àlàyé fún wọn pé, "Báyìí, báyìí, báyìí, báyìí ni mo sọnù ni. Ibi báyìí, ibi báyìí ni mò ń lọ." Oloun si wa ni ko je pe onitoun mo ibe. Hm, bo se pakiti mole to mu mi lo fúnra re niyen. Ilé wá ní orí kan tan sese se ni decking n lè gbagbé. Bo tie jẹ́ pé, "O ti pẹ́ gidigidi gan." Kódà óju ẹni tí mo n sọ yìí, mo sì ń rántí fèèrefé. Ah, ẹni yìí ló ṣà padà wá mú mi tó mú mi sọnáà, tó tọ́ mi sọnáà, tó mú mi lé sẹ́yìn lọ síbi tí mo ti sọnù yẹn níbi ah, ṣọ́ọ̀bù wọ̀n yí. Bi mo se wá dé bẹ́ẹ̀ tí wọ́n wa bá sọ̀rọ̀ wípé, "Ah, ó sọnù kẹ́, ó sọnù kẹ́." Kí ní àǹkẹ́tì ká mo gbà tó kúrò ńbí i, ẹ ṣé o, won ṣà kí ẹni tí ó mú mi wá láti ọdún náà lọ́hun. Kódà tó fi dí, tó, ó tó, ó tó lẹ́yìn ọdún mẹ́wàá kó to di pé yẹ́ye yẹn padà tán nlẹ̀. Torí àwọn ẹ̀gbọ́n mi jẹ́ àwọn ẹyan kan to jẹ́ pe wọ́n máa ń ṣe àwàdà, afẹ̀ lọ́lọ́ kan o jo kan. Wọ́n sì máa ń mú èèyàn ṣeré dáadáa. Ìṣẹ̀lẹ̀ yìí won fún mi ṣeré gidigidi gan débi, dé ibi tó je pé èmi gan, ara mi kọ̀ nígbà tó de àárín kan. Ṣùgbọ́n ope fún Ọlọ́run loni ah, títí di oni náà ṣá ọ́, mi ò lè sọ pé mo jẹ́ ẹnìkan tó je pé o lójú ọ̀nà. Èyí yìí wá ń jẹ́ kó máa dàbí ẹni pé boya pe mo jẹ́ ọmọ àlè gan nígbà mí torí iya tó bí mi lomo o lójú ọ̀nà bàjẹ́ bàjẹ́. Ko fe si ibi, ibi to ba ti lo báyìí to ba to de be lẹ́ẹ̀kan, o ti mo ọ̀nà ibe niyen ṣùgbọ́n emi ah, ti n ba ti i lo ibe to emeewa mi o tii mona o. Fún ìdí èyí, ah, ọjọ́ yìí sá à nà á ní ọjọ́ tí mo lè sọ pé boya yá, ọjọ́ tí mo sọnù tí mo sì lè rántí dáadáa. Àwọn isọnù yòókù tí o ba jẹ pe mo sọnù, àwọn boya eyan sọnù ranpẹ́ isọnù tí ò fi bẹ́ẹ̀ ṣe, oun làwọn iyẹn.

O ní ọjọ́ kan tí mo jẹ ìyà gidi gan nílé ní to si je pe ọjọ́ tí mi o lè gbagbe ni. Ni ọ̀sẹ̀ kan, ẹ̀ẹ̀mejì ni mo jẹgbá, egbá gidi gidi gan. Ìṣẹ̀lẹ̀ àlakọ́kọ́ ṣẹlẹ̀ ní ọjọ́ yìí to je pé àwọn-- torí ó níkan nínú àwọn, ọmọ bàbá mi tí kì í ṣe ọmọ ìyá mi tó wá gbé pẹ̀lú wa, a máa ń pe ní Tunde. Ó wá ní ọjọ́ kan emi àti ẹ jọ́ ń ṣeré pá nínú ilé. A sá ń ṣeré pá, a ń ṣeré pá, a ń ṣeré pá, de bi pé a ṣeré pá di pé a ń gorí àjà lọ. Bí mo se wá gorí àjà lọ, mo ti lọ fi ẹsẹ̀ tẹ ceiling mọ́lẹ̀. Ti ceiling náà sì ya mo mi lẹ́sẹ̀. Ìgbà tawon egbon mi wa de, won pe awa méjèèjì ni eyo kọ̀ọ̀kan boo ni kini yi se je, won koko pewa papọ̀. A ní a mo ń pa ẹ́. Wọ́n wá pewa lẹ́yo kọ̀ọ̀kan. Nígbà náà ni eleyi to je Tunde yi, to si ti padà lo jewo. Wọ́n fẹ́ lù wa, awa mèjeejì pa. Eleekejì tí mo, tó padà ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ náà, ní ọ̀sẹ̀ ọjọ́ ẹ̀yẹn náà ni pé mo lọ kí ẹ̀gbọ́n mi iyẹn, ẹ̀gbọ́n mi tó wà ní odò ọba. Ní kété tí mo dé odò ọba, mo, mo pe àwọn-- okay, mo, mo rántí ọjọ́ náà pé mo ti pé, mo sọ n ilé pé mo ń lọ kí ẹ̀gbọ́n mi tó wà ní odò ọba iyẹn láti ẹ̀yìn. Gírámà. Mo sá ṣe, mo sá ṣe ń lọ síbẹ̀. N ò tí dé bẹ́ẹ̀ tí mo fi gba ọ̀dọ̀ ọ̀rẹ́ mi lọ pé n máa padà lọ bẹ́ẹ̀ tó bá ti di ní, tó bá ti, tí n bá ti dé láti ọ̀dọ̀ ọ̀rẹ́ mi yẹn, ọ̀rẹ́ mi tó ń jẹ́ Dèjì. A sá lọ, mo sá lọ sódò Dèjì. Mo padé Dèjì, a jo sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. A ri bá ṣe sọ̀rọ̀ tó yi, mo padà lọ sódò àwọn ọ̀rẹ́ mi mí i ná, èmi àti, èmi àti Dèjì yẹn náà. A jọ lo bẹ̀. A wá ń padà bọ̀ ní, alẹ́. Ní Dèjì wá ń sọ fún mi pé, òun sì fẹ́ ra iṣu ewùra o pé iṣu ń wu òhun jẹ́. Pe ohun fe ra isu, mo ni ko si wàhálà, emi ni isu ni iya temi n ta, mo mo n pa e, mo de náà. Je á lọ. A sá lọ, a lọ ra iṣu. Bí a se ra iṣu tán, mo fẹ́ máa lọ sódò ẹ̀gbọ́n mi tí ó wà ní odò ọba. Óun ní, óun ní ìkan, ìyẹ́ kí àwọn ọ̀rẹ́ wa kẹ́ta tó tẹ̀le wa lọ o sọ fún mi pé òun fẹ́ ra pọ́pọ́ọ̀fù pe kí n ra pọ́pọ̀ọ̀fù fún òun. Mi n ní pọ́pọ̀ọ̀fù tí mo fẹ́ rà fún ọ. Jẹ́ n mọ́, bá tẹ̀mi lọ. O sa ni la o, pe ki n sa ra popoofu fún oun ni dandan dandan, je n mo lo, je n mo lo, n raye ẹ̀ẹ̀kan náà ni a kan gbọ́ gbìn ra tí wọ́n yìnbọn sókè. Ba se salo niyen. Ba ṣe n sá lọ tán sá lọ tán sá lọ tán sá lọ. Ẹ̀ẹ̀kan náà ta wẹ̀. A ri pe àwọn eeyan ti po lẹ́yìn wa. Tawọn eeyan náà sáré tán sáré tán sáré tán sáré tán sáré gudu gudu gudu gudu gudu gudu. Kí lo sẹlẹ́. Ẹ̀ẹ̀kan náà a kan tun gbọ́ gbìn ra ẹ́lẹ́ekejì. Gbogbo iṣu tí ọ̀rẹ́ mi kó dá ní gbogbo ẹ̀ lo dànù sílẹ̀elẹ̀ tí ó ya. Emi bá tún dúró, mo tún sá iṣu. Kí n to sá iṣu tán? Mo tún sáré sáré sáré pé AY ìwo dà, Popọ̀ola iwo dà. Àwọn méjèèjì, mi n rí wọn mọ́. Wọ́n ti sá lọ. Mo tun ṣẹ̀ṣẹ̀ wá, ṣẹ̀ṣẹ̀ wá sáré tó tẹ̀lé wọn lọ. Mo sese wá wá wọn lọ wá wọn lọ wa wo lo to je pe. Mo fẹ́ wá wọn dé ilé kó tó dí pé mo padà pàdé AY lòju ọ̀nà tí mo kó iṣu rẹ̀ fún tí mo si padà sí ọ̀nà ilé ní alẹ́ ọjọ́ náà. Ó ṣe mí ní kayefi nígbà tí mo padà wá dé ilé lọ́jọ́ náà. Oun, ni mo ti padà rí pé wọ́n ti ń wá mi lọ pé ẹ̀gbọ́n mi tó wà ní odò ọba ti pe wọn pé àwọn ò rí mi ò. Pé ólè sì wá, àwọn òlè sì wá jà ní odò ọba tí kódà wọ́n ti wọ́n pa àwọn eeyàn n bẹ́ẹ̀ ní ọjọ́ náà. Oun ni irò ibọ́n tí a ń gbọ́. Wọ́n sọ pé èeyàn kan àbí eeyan mẹ́jì ni ó ṣaláìsí ní odò ọba ní ọjọ́ náà. Wọ́n ti ń pariwo n lé tán tí n wá mi káàkiri pé odò ọba to sì ló ń lọ kinikan kinikán. Tí n tó wá padà wá yọ, won lù mí lọ́jọ́ náà pé ìbọ ni mo rìn lọ ìkankan ìkankan ikankan bẹ́ẹ̀. Tí mo fi sábà mọ sì tun rántí àwọn irantí kọ̀ọ̀kan náà nípa ìgbà tí mo je pé mo bẹ̀rẹ̀ sí ń ṣeré káàkiri tí mo ń gbá bọ́ọ̀lù nígbà tí mo kéré. Mo je enikan to fẹ́ràn ere bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gidigidi gan. O ni ojo kan ti iya mi sese ge irun fún mi tan. Wọ́n bá mi gẹrun. Won bá mi gẹ, tá bá si ba wa gẹrun n gbá náà wọ́n máa ń bá wa fà dán tí ó dà mọ́nran mọ́nran o mọ́ lẹ̀ mọ́lẹ̀. Nígbà náà ni torí mi n dán. Mo sá ṣe dé orí pápá n jọ náà bi mo se berẹ́ sí gbá bọ́ọ̀lù tí mo ń gé àwọn èèyàn, tí mo ń gbá bọ́ọ̀lù, tí mo ń gbá bọ́ọ̀lù. Táwọ̀n eeyan ṣe ń pariwo níyẹ̀n, Ànẹ́kà, Ànẹ́kà, Ànẹ́kà. Torí ó ní agbábọ́ọ̀lù kan tí ń jẹ́ Ànẹ́kà tí ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ egbe abgabọ́ọ̀lù Chelsea ní ọdún tí mo n sọ yi. Bi mo se ri, mo fe jo, ṣùgbọ́n e si gbogbo agbábọ́ọ̀lù lo ma fe daa ju todo tie lo, ṣùgbọ́n nítorí pe agbábọ́ọ̀lù náà maan danri ti emi náà tun wa danri ni ojo yen. Óun lo wá mú kí gbogbo wọn máa pè mí ní Ànẹ́kà ní orí, orí pápá ni ojọ náà. Kì n má parọ́, ọjọ́ náà jẹ́ ọjọ́ kan tó je pé inú mi dùn torí mo gbá bọ́ọ̀lù dáadáa.

Ètò television tí mo rántí tí mo máa ń gbọ́ nígbà èwe ni ètò Super. Story. Super Story ni, mo rántí pé gbogbo ojo ọjọ́, gbogbó ọjọ́, ọjọ́rú tí wọ́n ń pè ní Wednesday, òuní a máa ń ní àǹfààní àti wò ní orí Galaxy TV. Ni ọdún náà loun, mo sọ boya bi ogún ọdún sẹ́yìn, ah, tí, kò sí ibi tí mo le wà, tó bá ti ń di dédé, eh, ago mẹ́jọ alẹ́, òní máa ti máa sáré pítìpítìpítìpítìpítìpítì lọ sí ibi tí a ti máa ń wòó, ìyẹn nílé wa nígbà náà loun. Eti máa gbọ́ this is Super Story. Ni kété tí bá, ibi kò sí ibi tí mo le wà tí a máa ti gbọ́ gbolohùn yẹn bá pè, this is Super Story, eré burúkú ni mọ́n ṣ'álọ́, eré burúkú ni mọ́n ṣ'álọ́. Hin tó sì fàá nígbà náà ni pé, mo rántí pé, eh, ah, eh, a ṣirí pé káwa náà ra television tiwá táwà náà lọ́ nínú ilé. Kò tí, kò tí ì bo nígbà náà. Fún idi èyí ibi ti won ti wo àwọn nkan yen la a maa n salo láti lo fiwo ehn ere yìí. Mo ṣùgbọ́n lẹ́yìn tó, tó boya bí ọdún bí méjì mẹ́ta ti gbà tí mo rántí yìí, ọlọ́run padà ní kí ìkan nínú, àwọn ẹ̀gbọ́n mi náà ra, eh, kóun náà ra televisionu. Ṣùgbọ́n òun ń ra pẹ̀lú DVD ni. Àwọn tó ń kó pẹ̀lú ẹ. Óun ń ra àwọn nkan mì pẹ̀lú ẹ bí i àwọn kìloruko re ti jẹ́, àwọn, àwọn, àwọn DVD, àwọn cassette tí ìwọ́n ó fi wò lóuń ra. Òún lo jẹ́ kí n mọ̀ pa òun gbo àwọn, awò ó fún àwọn Jackie Chan ikan kan nígbà náà, nígbà àwọn iron singer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ah, ṣùgbọ́n tebá sọ n pa ti àwọn ètò rédíò tí mò ń káàkiri, ti mo rántí, ah, àwọn, mii sa bá ń gbọ́ rédíò nígbà tí mò ń kere báun. Mo dàgbà díẹ̀ kí n tó gbọ́. Ṣùgbọ́n gbogbo àwọn ètò rédíò, nísìí n mi gbo ètò rédíò ò mọ ara o. Ṣùgbọ́n nígbogbo àwọn ètò rédíò tí mo si fẹ́ràn jù lọ ní àwọn ètò rédíò eré ìdárayá lọ́pọ̀ ọjọ́ kan. Ah, òun ní alákunrin kan tí wọ́n pé ní Olawale Hamzat ehn, oti pee to je pe gbogbo ìgbà ti n baji laaro báyìí to maa ko ji. Mo máa ń gbọ́ ètò yìí dáadáa, mo máa ń gbọ́ gidi gidi gan. Ó ṣe pé ó jẹ́ kan nínú áwọn ètò tí ó jẹ́ pé ó fún máa ń fún mi ní childhood, n tí wọ́n ń pè ní childhood memory. To je pé kò sí ìgbà tí mo bá tún gbọ́, eh, tí bá tún gbọ́ bí orin tí wọ́n fi máa ń wọlé yiì tí mi kí n rántí àwọn ìgbà koo kan ní ìgbà òun owé. Ṣùgbọ́n, eh ètò orí ìdárayá bọ́ọ̀lù oun nìkan naani won sabaa maa n so níbẹ̀, ti a ba ti e tuwa ni pe ti a ba ti e tun wa ni pe kin tun rántí ìgbà mi iyen àwọn kiloruko e imi ti mo tu so iyen confession time mi le file pe bi ìwé ṣùgbọ́n moti gbonju di e n gbanaa ṣùgbọ́n oun náà wa lára àwọn ètò to je pe mogbo dáadáa won maa n pe ni confession time. Ibi tí àwọn ọkùnrin àti obìnrin tí wọ́n máa pè wọlé láti fi, láti dá àwọn olólùfẹ́ wọn wò pé boya wọn ṣi ńifẹ́ àwọn àbí wọ́n lẹ́lọ̀ mií tí wọ́n fẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan. Ètò yìí náà dùn nígbà náà lọ́hun, mogbádùn e, mo máa ń gbọ́ dáadáá, dáadáa, dáadáa, dáadáa. Ó sì máa ń mú mi rántí àwọn ikankan ní gbogbo àwọn ìgbà tí mò ń gbọ́ náà sẹ́yìnsẹ́yìn. Ah, ètò mii ti mo le so pe boya mo tun le rántí ti mo tun maa n gbo boya bi ètò orí radio ko se bi àwọn ètò bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ìpolówó ehn ehn àwọn ìpolówó po dáadáa. To je pe ti n ba, tin, ìgbà mii wa toje pe mokan le rántí won àbí mokan ri ikan nínú àwọn ọ̀gá ti won maa n polówó nígbà náà ni aye isin. Ó máa ń jẹ́ kí n rántí ìgbà náà gidigidi gan. Sé pé, mo sì rántí ìgbà, mo sì rántí pé gbogbọ́ ẹ̀mi àti àwọn tẹ́ pe a jọ máa ń wò nígbà náà. Àti àwọn tí a jọ máa ń gbọ́ àwọn ètò yẹn nígbà náà. Té pé taba jọ dá lẹ̀ba, ta jọ ń sọ, taa de fi ń rẹ́erin. Hmm. Daa mo parà pa eerin pé ògò ní fọ́ lọ́run, pé ọlọ́run tó bí i sí àwọn, sí àwọn nkan táa gbọ́ yíi.

Mo nífẹ̀ẹ́ kéwúgà, mo nífẹ̀ẹ́ kéwú, ṣùgbọ́n nkan bi ọdún mẹ́wàá sẹ́yìn, lóòótọ́ mo ti kọ́ nípa kéwú, ṣùgbọ́n mi ò lè, mi ò lè, mi ò lè, mi ò ṣẹ́ bá ń ka. Kódà ìyàtọ̀ díẹ̀ ló wà láàrin èmi pé mo ti kọ́, pé mo mọ̀ kéwú nígbà kan rí àti àwọn tẹ́ẹ́ tí wọ́n ti kọ́. Kewu rara. Ṣùgbọ́n nígbà tí firifiri ayé dé, tí mo rí àwọn ǹkan kan, mọ̀ ni láti ṣe kíni, mo ni láti sápada lo bá Ọlọ́run, láti máa ṣe kíni, láti máa kírun, láti máa súnmọ́ Ọlọ́run padà. Èleyi ló wá jẹ́ kí n rí àwọn àrídá je kàn kan pé, ah! Kíni yí ó da gan-an bí a ṣe ń ṣe àti bí a ṣe ń lò. Níbi nkan bí ọdún mẹ́wàá sẹ́yìn, mi ò lè jókòó kíni mo fẹ́ ṣe àdúrà àbí mo fẹ́ jókòó mo fẹ́ ṣe mo fe ka Quran. Ṣùgbọ́n nísìnyí, mo du pẹ̀ lowo Ọlọ́run tó jẹ́ pé èmi ń gangan wa di ẹni tó jẹ́ pé oun ṣe kíni ó fún àwọn eeyan ni àwọn àdúrà tí wọ́n ń ṣiṣẹ́ fún wọn. Moti ni ẹni kan to jepe ni arin kan on wa oyun ọlọ́run de ni pe àdúrà ti mo ni lowo ngba na mo fún. Ó si ṣe kíni, ó royun tó ń wá. Oríṣiríṣi, ẹ́h, àwọn ǹkan báyìí, báyìí, báyìí, báyìí. Àwọn ǹkan mi náà wá tó jẹ́ pé láti boya bí ọdún mẹ́wàá sẹ́yìn tó jẹ́ bí àwọn ọ̀ní bí nínú wa tí ò sì gbéra lọ́wọ́ pé ẹ̀ẹ̀kan nǹkan tí ẹ̀yàn ń kọ́ pé kí ẹ̀yàn ní ìwà rere. Mo jẹ́ eǹikan to jepe obùrú tó lágídí, ṣùgbọ́n nísìnyí mo ti dentle, mo ti rọ, mio ní àwọn wa bẹ́ẹ̀ lára mọ́. Àwọn, níta nígbà náà lọ́hùn, tí n bàá ní gbogbo mon sọ̀rọ̀ bí ọdún mẹ́wàá sẹ́yìn tí n bàá pàdé àwọn ǹkan tó jẹ́ pé wọ́n bá ń bá mi sọ̀rọ̀ tí wọ́n ń lo èdè gẹ̀ẹ́sì, mo máa ń wòó ni pẹ̀lú agídí, oun ní máa se má da wọn lóhùn nítorí pé mi ò rí ẹ̀yàn, mi ò kín ri ẹ̀yàn bá sọ̀rọ̀. Eleyi lo wá fún mi ní àǹfàní láti rí ọmọ kan, mo ń sọ̀rọ̀ ń pa bí ọdún boyá bí márùn-ún sẹ́yìn. Ọmọ náà máa ń ta sí mi, mo si mo pé èmi sì ni, mo jẹ́ eǹikan tó jẹ́ pé mi ò fẹ́ràn kí a máa ní nkan kan ṣe pẹ̀lú àwọn obìnrin lọ títí báyìí. Ṣùgbọ́n latari pe ọmọ na je ọmọ igbo tio gbo yorùbá to jepe ti eeyan be fe sun mo eeyan ase kini te eyan ba n ba sọ̀rọ̀ eyan ni láti gbo èdè gẹ̀ẹ́sì láti ma ba so èdè gẹ̀ẹ́sì. Nítorí ìdí yìí òun ní mo ṣe padà gba nọ́mbà ìbánisọ̀rọ̀ rẹ̀ títí pé emi àti ẹ padà jo ń sọ̀rọ̀. Ọmọyi lo wá ṣe gudugudu méje yayà mẹ́fa torí ní gbogbo ìgbà náà, ìṣọwọ́ tí èmi àti ẹ fi sọ̀rọ̀ á padà di ọ̀rẹ́ gidigidi gan-an tó jẹ́ pé a súnmọ́ ara wa gidigidi gan-an tó jẹ́ pé a lè máa sọ̀rọ̀. Àǹfààní ti mo wa ri to jepe emi àti e fi maa n sọ̀rọ̀ yi lowa fa to fi je wípé emi àti e ìṣọ̀rọ̀ tí èmi àti ẹ ti máa ń sọ̀rọ̀ bí àti ṣe máa ń rí ara ti a máa ń sọ̀rọ̀, t'a jọ súnmọ́ ara wa, t'a lè máa sọ̀rọ̀, oun lo fá tó fi jẹ́ pé ìbánisọ̀rọ̀ pẹ̀lú èdè Gẹ̀ẹ́sì mi ó padà gbe pẹ́lì, ó padà sọwo wájú tó jẹ́ pé ó padà ran èdè yìí lọ́wọ́. Àh, torí pé ká ní èmi àti ẹ a jọ ní àǹfàní láti máa sọ̀rọ̀, tí èmi ò rí ẹ̀yàn bá ń bá sọ̀rọ̀ èdè Gẹ̀ẹ́sì mi nítorí tó ní gbogbo ìgbà náà ó le, ó le gidigidi gan-an, ó sì jẹ́ pé ó, ó, ó ṣe, ó náà, ó náà ṣe kíni, ó máa ń gbìyànjú àti tún mi ṣe láwọn àárín kankan tí n bá ṣe àṣìṣe lórí àwọn ìsọ̀rọ̀ mi. Fún ìdí èyí ó ha bí àti máa ń, ó, ó jẹ́ kó rọrùn fún mi láti máa bá a sọ, ó ṣe kíni, ó sì gbìyànjú láti pé ó sún, ẹ́m, ìbánisọ̀rọ̀ pẹ̀lú èdè Gẹ̀ẹ́sì mi síwájú. Àh, ó se jẹ́ nìyẹn.

Oríṣiríṣi ọ̀nà ni ènìyàn le gbà dáàbò bo ara rẹ̀ ní ọwọ́ ẹ̀fọn. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn ọ̀nà tí ènìyàn le gbà yẹ láti ṣikin láti ṣe jẹ́jẹ́ láti lo láti fara balẹ̀ kó má ṣe pé yóò ní ipa lára èèyàn. Páápàá jù àwọn tí wọ́n máa n lo àwọn nǹkan fínfín ní ẹ́ni tí wọ́n ń pè ní spray àwọn mosquitoes, àwọn insect sprays tí àwọn èèyàn máa n lò láti fi lé wọn. Bó tí ẹ kí ẹ máa lò, tí ẹ̀yin bá wọlé, bóyá èèyàn wà nínú ilé, ẹ̀yin wá rí pé, "á, àwọn ẹ̀fọn pọ̀ ó." Ṣùgbọ́n tí ẹ̀yin bá mú kiní pẹ́dà, ó yẹ kí ẹ̀yin fi ìtàn pé tí ẹ̀yin fi máa ibomu, yẹ kí ẹ̀yin fi ibomu sínú, kí ẹ ṣe kiní, kí ẹ sì bẹ̀rẹ̀ síí fín kiní sí gbogbo irun bí ààrùn fi sí. Lẹ́yìn tí ẹ bá ti fi tán lọ́wọ́ kan, kí ẹ̀yin ṣe kí ẹ̀yin sá bọ́ta. Lẹ́yìn tí ẹ bá ti wọlé bí i ọgbọ̀n ìṣẹ́jú, kí ẹ̀yan wọlé padà. Òórùn rẹ̀ ó ti lọ sílẹ̀, àwọn ẹ̀fọn tí ó sì wà bẹ́yọ̀ wọn ó ti pa. Ṣùgbọ́n a rí àwọn nǹkan tẹ́ pé, tòun tí pé, à, kíní sì ń ṣiṣẹ́ lọ́wọ́, wọ́n á fi sínú ilé, àwọn náà a tún wá dúró ti síbẹ̀. Ìpalára ńlá na ni kini yi, lẹ́yìn tí mo máa fi sínú ilé tán, tí èèyàn ò bá fi lè bọ́ta kí ẹ̀yan wá ibìkan gbálọ̀ kí ó fi ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ tí ẹ̀yin náà tó máa fi sínú, ó máa pa ara. Kódà gan nígbà tí ẹ̀yin ò bá fàá sínú gan, àwọn irun ibi imú, àwọn irun ìbẹ́pọ̀ máa ń ṣe àwọn ohun tó máa, àwọn irun tó wà bíi imú wa ṣé pé iṣẹ́ wọn náà ni pé kí wọ́n dàbò bo imú wa láti máa fà á orun tí ò dá wọnú àbí àwọn ìdọ̀tí wọ irunú agbárí. Àwọn irun ẹ́ máa n jìde tó ṣe pé wọ́n ṣiṣẹ́ takuntakun ní dìde àsìkò yẹn. Ọ̀nà mi ta awọ́ọ́ tí mo máa gbà náà ni ẹyin, ọ̀un tí wọ́n ń pè ní coil. Eléèyi lo tẹ̀wá ló wọ́pọ̀ jù láàrín àwọn èèyàn. Àwọn èèyàn á tan coil kalẹ̀ sínú ilé tí coil ó máa ṣiṣẹ́ lọ gbé igi tí a máa ṣe lọ, àwọn èèyàn sì wà nú ẹ. Eléèyàn náà ò dá, nítorí pé ìyàtọ̀ díẹ̀ lọ́lùú kù láàrín àwọn tí wọ́n ń lò, tí a lọ̀ láàrín àwọn tí wọ́n mú, tí wọ́n fà sìgá àti ẹ̀yin tí wọ́n ti pa àti ìyẹn tó tan coil sínú, tó ṣẹ́ sùn jó sí i lọ. Eléèyàn náà ò dára ra. Ṣùgbọ́n àwọn èèyàn tí a fẹ́ lo coil kí ẹ̀yin wọlé, kí ẹ̀yin tan ìgbà tí ó bá tú, kí ẹ̀yin bọ́ta fún un ìgbà tí ó bá, ìgbà tí ó bá tú tán. Ọgbọ̀n ìṣẹ́jú lẹ́yìn ìgbà tí ó bá tán ni kí ẹ̀yin tó wọlé. Bó ti jẹ́ kí ẹ̀yin máa lò, ẹ, coil náà níyẹn. Ohun mìíràn tí mo tún mọ̀ tí wọn máa ń lò láti fi dá àwọn ẹ̀fọn, máa ń fi dàbò bo ara wọ́n ní, àti ní ọ̀dọ̀ ẹ̀fọn, ohun tí ó ní, a, kíríìmù, kíríìmù ẹ̀fọn wà. Sẹ́ pé tí ẹ̀yin bá fi bo, tí ẹ̀yin bá kí kí ẹ̀yin máa fi pa ara, bí ẹ̀yin fi pa ibi tí ẹ̀yin fẹ́ kí ẹ̀fọn din lára èèyàn. Tí ẹ̀yin bá jìbàá, kódà kí ẹ̀yin sọn àárín ibi tí ẹ̀fọn, tí ẹ̀fọn pọ̀ sí jù bẹ́ẹ̀ lọ, ẹ̀fọn ò lè jẹ yan. Ṣùgbọ́n àwọn kíìmù yìí náà ní ìpadà tó lè ṣe lára. A máa jẹ́ ká ra òwú ń gbà mí àbí kó jó ìyẹ̀wù. Sẹ́ pé àwọn kan wọ́n, wọ́n tako lílò rẹ̀. Ohun mìíràn tí mo tún mọ̀ ni àwọn táwọn ijọ̀ba sábà fi ọwọ́ sí jùlọ, ìyẹn, à, néètì. Néètì yi tí ẹ̀yin bá, ẹ̀yin máa, ẹ̀yin á máa ta sọ́kẹ́tì tí ẹ̀yin ó fi kọ́ àbí tí ẹ̀yin ó fi sin ibi àbí kí ẹ̀yin fi, kí ẹ̀yin gbé kọ́, kí ẹ̀yin jẹ́ kó tóbi, ẹ̀yin a sún sí abẹ́ rẹ̀. Nígbà, ní gbogbo ìgbà tí a fi lè sùn sí abẹ́ ìtàn pé ni néètì kò lè ṣí ẹ̀fọn, ẹ̀fọn sì lè wọlé. Ayaa ti ti neeti yen bati ya nibikan ni àsìkò. Eléè dá púpọ̀, ṣùgbọ́n àpò dé kan tó wọ́n náà tún ní ni wípé a máa fà á òru fún àwọn ẹlòmíràn. Àwọn kan tí mo tún mọ̀ àwọn kan lára sẹ pé òrò ìgbà mú ju bẹ́ẹ̀ lọ, ó lè máa pa wa lára. Ṣùgbọ́n òun wọ́pọ̀ wọ́pọ̀, ẹ̀mina wà nínú àwọn ẹlẹ́sẹ̀ kí ìrìn lè gba ti néètì torí bẹ́ẹ̀ kí ni ó máa fà óru. Ṣùgbọ́n gbogbo ohun ti mo ka nile yi ọ̀nà kan gbogi ti emi mo to dára ju to rọrùn ju to rọrùn ju láti fi le láti fi dabobo ara ẹni ni ara ni owo latifi dabobo ara ẹni ni owo efun. Ohun ni fáànù. Tí ẹ̀yin bá ní fáànù nílé, tí ẹ̀yin tán tó ń fẹ́ jíjí, tí ń fẹ́ yaya, òru ń mú ni, òtútù ń mú ni. Tí òtútù bá mú ni kí ẹ̀yin dáṣọ́ bò ó rá, kí ẹ̀yin tan fáànù kí ẹ̀yin wá jí. Wọ́n á bí aláyẹ̀ ẹ̀fọn tó fẹ́ jẹ́ ẹ̀yin dà. Èèyàn ó sùn lẹ́bàá láàlá fíà, tí ẹ sì ní gbọ́rọ̀ ẹ̀fọn kankan mo. Àwọn ẹ̀fọn wọ́n jẹ́, a, ẹ̀dà kékeré. Ní gbogbo ìgbà tí fáànù, tí fáànù bá ń fẹ́, tó ń fẹ́ sí wọn, sẹ́ ń kàn wọ́n lára, wọn á rí láfààní àti jẹ ẹni kankan. Torí fáànù náà lè fún wọn láfààní àti dúró. Yóò mọ̀ lẹ́ wọn káàkiri, fẹ́ àwọn ọ̀dà náà káàkiri ni. Àfún ìdí èyí, ọ̀nà kan tí èmi sì fara mọ́ jù gbogbo àwọn ọ̀nà tí mo ti kà náà ni wọ́n ni gbogbo kọ́wọ́tọ̀ náà ni ọ̀un tó da tí ó máa ń jẹ́ kí ẹ̀yin rí dàbò bo kó ọ̀nà tó àwọn ẹ̀fọn. Ṣùgbọ́n ọ̀nà tí èmi fara mọ́ jù ni ti fáànù. Tí ẹ̀yin máa sì tan, tí ẹ̀yin máa sì róra fáànù tí ẹ̀yin ní, tí ilẹ̀ sì ń wà, àbí ẹ̀yin ra fáànù pé pé ẹ̀yin lè mọ̀ tun, tí ẹ̀yin, tí ẹ̀yin ti ń lò bí bátìrì, tí ẹ̀yin ń tan, tí ẹ̀yin ń pa, ní ẹgbàá tí àwọn ẹni bá wá, kò sí tí ẹ̀fọn fẹ́ bí ẹ̀yin ṣe, ẹ̀fọn ò lè rí ni jẹ. Ara ara ẹ̀yàn.

O ní arábìnrin kan tí ó n sábà tiẹ́ máa ń ra oúnjẹ lọ́wọ́ wọn ní gbogbo aràárọ̀. A máa ń pè wọ́n ní ìyá Àìsá. Mo dẹ́ lé má ra oùnjẹ́ ń gbé láàárọ̀, làtàrí pé oúnjẹ wọn-- kì í ṣe pé oúnjẹ wọn dára tó bẹ náà o, mo sì ń wò gan-an. Ó sunmọ̀ pé kó jẹ́ pé, àwọn alájù ni wọ́n, tó jẹ́ kí wọ́n fi-- wọ́n ń ṣe ajò lórí ká má ṣe gba bàbá ọmọ wọn dọdọ wọn. Nítorí nígbà mìíràn lẹ́kọ̀ọ́ má sì ń rí ẹsẹ̀, máa ń rí ẹsẹ̀, máa ń rí ẹsẹ̀ ọ, ogójì ìṣẹ́jú lọ, ogójì ìṣẹ́jú padà nítorí pe mo fẹ́ lọ̀ jẹun níbẹ̀. Mo ti ṣeé lónìí dárí, síbẹ̀ ni wọ́n jẹun wá dá tó ní ìfẹ́ kọ̀, ṣùgbọ́n, mo-- ó ní àwọn ìpátọ́kẹ́ pé wọ́n ní tí-- torí tí inú mi ata wa ní káwo náà kì í ṣe pé wípé àwọn náà dá àbí òun ò dá abẹ́ náà. Ṣùgbọ́n, tí bí-- tí ìgbà tí mo-- ó dàbí ìgbà tí èèyàn bá lọ ń gẹrun ńbìkan ni. Tíbẹ̀ bá tí mọ́'yàn lára, èèyàn ò ní fẹ́ pààrọ̀ ibẹ̀. Àfúnní de yìí, èmi sì máa jẹ́ ní ìpátọ́kẹ́ pé mi ò fi tátara fẹ́ràn kí n máa jẹun bí, jẹun bómi, jẹun káàkiri. Bí mo bá ti ń jẹun tí ó bá ti fún mi dára, mo máa ń ní ìfẹ́ àti ìfẹ́ kan fara mú bẹ́ẹ̀ kí n máa jẹun bẹ́ẹ̀. Ó wọlé ká máa pa'rọ̀ bí tí ènìyàn tí ń jẹun máa pa'rọ̀, gbá pàrọ̀ awo kí ó ṣe é ṣe kí ó tó mọ́ mi lára. Àn, fún de yìí, kò jẹ́ kó ṣe ẹgbọ́n rẹ̀. Ohun tí ẹni tí mò ń sọ yìí ń ta nìyẹn àwọn oúnjẹ lọ́ọ́kanòjọ̀kan. Wọ́n ń ta ìrẹsì, wọ́n ń ta spaghetti, wọ́n ń ta ẹ̀wà, wọ́n ń ta àmàlà, wọ́n ń ta sẹ̀mọ́, wọ́n ń ta fùfú. Wọ́n sì ní oríṣìíríṣìí àwọn ọbẹ̀ bí i àwọn ọbẹ̀ bí i ewédú, ẹ̀gúsí, ìlá àti gbégìrì. Wọ́n ń gbìyànjú lápá ibẹ̀ yẹn ná. Tí a bá ní ká wòó, a, nínú orí àwọn tọbẹ wọ́n àti tìrẹ wọ́n. A ká sì máa dà nínú ọ̀nà Òmùbọra. Hmm, àwọn oúnjẹ wọn, oúnjẹ tí wọ́n-- nínú àwọn oúnjẹ akẹ́gbẹ́ wọn wọ́n, púpọ̀ nínú àwọn akẹ́gbẹ́ wọn, oúnjẹ wọn pọ̀. Oúnjẹ tí mo fẹ́ sọ pé a pé oúnjẹ wọn ó fẹ́ ṣe gègé àbí tí ẹni ẹ fẹ́ pọ-- rẹ̀ pọ̀, oúnjẹ rẹ̀ sì dáa náà. Kì í ṣe pé bí lẹ́yìn tí wọ́n ní òtítọ́, torí kò ṣe é dá nǹkan tó fi tátara níwà àbí tí ó gbá irun bẹ́ẹ̀ gẹ. Ṣùgbọ́n oúnjẹ rẹ̀ ṣe dáadáa. Nǹkan ẹyọkan tí mo tún máa ní sọ wípé pé mo tún fẹ́ràn díẹ̀ nípa ọ̀nà náà ni pé ó jẹ́ nǹkan tí ó tura ká. Ehn, ọ̀pọ̀ nínú àwọn ènìyàn tí mo ti rí níná tó máa ń ta oúnjẹ bẹ́ẹ̀, bá pàjú tó àwọn tó bá ṣe rí wa pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe, púpọ̀ nínú àwọn ènìyàn tó bá ń rí wa ni wọ́n máa ń fojú tẹ́mbẹ́lú wa pé káàkiri iṣẹ́ tí wọ́n ṣe. Ba ṣe máa ń dọ̀tí, bá ṣe máa ń rí. Púpọ̀ nínú àwọn ènìyàn tó bá ń rí wa ni wọ́n máa ń fojú tẹ́mbẹ́lú wa pé àwọn ọmọdé kìí kan báyìí ṣá. Ṣùgbọ́n òun ó jẹ́ nǹkan tí pé ó túya ya, ó tura ká sí wa. Torí pé a máa ń bá ṣe àwàdà gidigidi gan-an. Ìyá, kò kò ń ṣe, ko bad olóúnjẹ ojú ọ̀nà tí ó.